Ẹẹ̀mẹjì lọ́sẹ̀ ni màá ra epo sínú ọkọ̀, nítorí pé ibi tí máa ń lọ kò fi bẹ́ẹ̀ jìnnà sí ilé mi. Ibi iṣẹ́ tí mo ti máa ń ṣiṣẹ́ kò jìnnà sí ilé mi.ṣ rara nítorí náà. Epo tí baa ń lò kò kí ń pọ̀. So, nítorí yẹn, ẹẹ̀mẹjì nínú ọ̀sẹ̀ ni màá ra epo sínú ọkọ̀ mi.

Ojú mi dára dáadáa, ojú mi dára, kò ní àbáwọ́n nǹkan kan, tori pé mo máa ń jẹ́ irú dáadáa, mo lè fi irú ṣe ẹni tí mo fẹ́ ṣe, mo máa ń fi rú ṣe, mo dè máa jẹ kárọ́tì náà, àwọn oúnjẹ mejeéjì yẹn wọ́n dà gan fún ojú, torí náà ojú mi dà ṣáka, ojú mi dà ṣákáṣáká dáadáa.

Mo máa ń wọ fìlà, àmọ́ gbogbo ìgbà kọ́ ni mo má ń wọ fìlà. Tí ọ̀o bá tí oòrùn bá pọ̀, ni mo máa ń wọ fìlà. Ìgbà mi dé kẹ́ẹ̀ rẹ́ tó bá jẹ́ pé fìlà ìbílẹ̀ ni, bóyá tó bá ní ayẹyẹ tí mo fẹ́ lọ àbí àjọyọ̀ àbí nǹkan kan tó jọ mọ́ bí pè tí mo bá fẹ́ lọ tí mo dẹ̀ fẹ́ múra ní ìmúra ìbílẹ̀, màá wọ fìlà ìbílẹ̀ náà sí i.

Àye ekọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni geography. Mo fẹ́ràn geography nítorí pé ó jẹ́ kí a mọ bí àgbàláye se rí, pẹ̀lú pe o de tí wá jẹ́ ká mọ bí a se le rìn tí a bá fẹ́ rìn káàkiri àgbáyé, bí ibi kí ibi se rí laarin àgbáyé. Geography jẹ́ ká mọ̀ gbogbo ẹ̀, nítorí yẹn ni mo se fẹ́ràn geography.

Mo ní wà tó dára nígbà tí bá ń jẹun. Mi ò kí ń jẹun kí ẹnu mi má ṣe ṣú ọ̀ṣu àbí kí mà ṣe nǹkan mí ń bí à kí má ṣeré, kí mà sọ̀rọ̀, kí mà ṣà nkàn tí ẹ kìí ṣe tí bá ń jẹun. À nkàn tó yẹ pé orí ẹ kìí ṣe tí bá ń jẹun ni mà ń ṣe. Mo ní wà tó da tí mà ń jẹun lọ́wọ́. Mi ò kí ń ṣè jẹ kú ṣé tí mà ń jẹun lọ́wọ́.

Àwọn nǹkan tówà nínú àpò owó mi ni àwòrán mi, passport mi, mo ti máa ń rí driver's license mi àti national ID card mi pẹ̀lú owó díẹ̀. Àwọn nǹkan tí máa ń fi sínú àpò owó nìyẹn mi ò ní nǹkan mi tí mò ń fi síbẹ̀. Ìgbà mi dé kéré mo máa ń fi kọ́kọ́rọ́ síbẹ̀, kọ́kọ́rọ́ ìlẹ̀kùn, ìgbà mi mo dé máan gbàgbé la ti fi inú ibẹ̀.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀, òun ni Crocs. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó rọ̀, kò kí n ṣe eeyàn léṣe ní àtẹlẹsẹ̀. Ẹ̀yàn lè fi rin lọ síbi tó jìnnà torí pé ó rọ̀, kò le eeyan le fi rín káàkiri ibi ibíkibi tí mo bá fẹ́ lọ. Torí náà ni mo ṣe fẹ́ràn ìbọ̀sẹ̀ náà, mo sì ti máa ń wọ dáadáa lójoojúmọ́.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun, màá pè wọ́n, màá pè wọ́n láti bèrè pe òkay Nǹkan tí mo tà fún yín o, ṣẹ́ gbádùn ẹ́. Tí ẹ bá gbádùn ẹ́, kí ní àwọn nǹkan kan tẹ rò pé ó yẹ kí n ṣe láti jẹ́ kó tó dára ju bo ṣe wà lọ tẹ́lẹ̀. Bí àwọn ìbéèrè tí màá bére lọ́wọ́ àwọn oníbàárà mi nìyẹn.

Mi ò kì n gbé àpò eyín o, rárárara. Àpọ́ iwáju ni mo máa n gbe. Torí mi n kìi n ṣe ọmọ ẹyin, ọmọ iwáju ni mi. Mii n kí ń gbe àpò èyin rarara, àmọ́ ngbà mi tó bá pan dandan láti gbé gan-an, mi ò ní gbé. Maa wa ẹni tó máa gbé, ẹmi e fẹ́ràn àti máa gbé rarara.

Wifi mi òyára tó, wifi mi òyára tó rárá rárá rárá torí pé kó slow kò yára tó. Gba mi nǹkan tó bá yẹ kó fi ìṣẹ́jú kan sí o lè lo ìṣẹ́jú mẹ́wàá àbí méji. Àgaga tí òjò bá tún rọ̀ kò ní ṣe dáradára ni.

Mi ò lù etí mi rí o. Mi ò lù ú rí. Àmọ́ nǹkan kan tí mo ti ṣe rí ni moti ko magnetic, ear ring yẹn magnet ni won fi ṣe. Ṣé ó máa ń dábi igba pe mo lu etí mi? Mi dẹ lù etí mi. Mo ṣi wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ń gbá yẹn nígbà tí mo ṣe gbogbo iyẹn.

Mo máa ń ṣe àtulò nǹkan dáadáa. Tí ó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé ò ṣe é lò ni, ko jẹ́ pé ó da láti lò, mo máa ṣe àtúnṣe àtulò ẹ̀. À mọ́ tí ó bá kí ń ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tí ó ṣe é lò ni, mi ò ní ṣe àtulò ẹ̀. Nítorí pé ninu àwọn nǹkan kan wà to jẹ́ pé àtulò ẹ̀ ò kín dára rárá, àwọn nǹkan de wà pé àtulò ẹ̀ ó dára dáadáa.

With more love, mo fẹ́ lọ fún ìsinmi pọ̀ gan. Mo fẹ́ lọ fún si Europe. Mo fẹ́ lọ sí Spain, mo fẹ́ lọ sí France. Àmọ́ France ẹ gangan. Òun ni mo fẹ́ràn láti lọ jù torí pé France jẹ́ ìlú kan tó ye pé òun wà lẹ́mímì láti lọ. Toripe ó rẹwà ó sì tóbi.

Mo rò pé gbogbo ọ̀, ẹ, gbogbo ènìyàn ló máa ń ṣe, gbogbo ènìyàn ló máa ń ṣe orúkan báyìí, gbogbo ènìyàn ló máa ń ṣe, ko n ṣe nǹkan díẹ̀ pé ó jẹ́ ǹkan bàbàra, èmi náà máa ń ṣe dáadáa, màá ń ṣe léra léra, torí pé ó jẹ́ ǹkan to je pé ó, ó tó àwọn ènìyàn máa ń ṣe.

Má béèrè ọ̀nà rán àwọn èèyàn dáadáa torí pé ẹni tí ó bá ń béèrè ọ̀nà kò ní ṣìnà. Òye òye yẹn wà ní ìdí mi, torí náà má béèrè ọ̀nà rán àwọn èèyàn dáadáa kí n má lọ ṣìnà. Torí pé èèyàn ò lè mọ gbogbo ǹkan tán. Tí ẹ bá dẹ́ lo ló Google Map gbá mi, ọ̀tọ̀ mi ló máa gbé ẹ lọ. Torí náà ẹ má béèrè ọ̀nà rán àwọn èèyàn dáadáa.

Mo fẹ́ràn láti rin òkè daadàá torí pé mi òọ̀ je ẹni to jẹ́ pé òkè máa ja láyà. Ẹ̀jẹ́ pé mo fẹ́ràn òkè ni, ni bọ̀ ni mo jẹ́. Mi ò dẹ̀sí n gbádùn ẹ̀ dádá, torí náà òke o ń ṣe nǹkan tó le koko kòkò mọ́ mi bẹ́ẹ̀.

Mo ti gún ọkọ̀ ojú omi dáadáa, mo ti ń gún dáadáa, léra léra, àmọ́ mi ò gun fún ọ̀nà jíjìn rí. Ọ̀nà tí ẹ pé à ti rọ́ pá ti kun, ẹ́, àmọ́ pé kí ń gún lọ síbi tó bá jìnnà. Mi ò ṣe rí, mi ò gun lọ síbi tó bá jìnnà rí, tó bá sún mọ́, ẹ́ pé mi ò ní pẹ́ jù lórí ẹ, mo máa ń ṣe bẹ́.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù ni ilé mi. Ilé mi àti iṣẹ́ tí mò ń ṣe, imi tí mo fẹ́ràn láti máa lọ jù nìyẹn. Nítorí pé ilé mi, ohun kan tí, tí mo nílò, gbogbo è ló wà nbẹ̀. Iṣẹ́ mi dẹ́kẹrẹ, gbogbo nǹkan tí mo ní fún títà, gbogbo è náà ló wà nbẹ̀.

Mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn àmọ́ gbogbo ìgbà kọ́, torí pé ayé ti lajú ju lẹ́tà lọ báyìí, gbogbo èèyàn kọ́ dẹ́ lóòó, lóòó mọ̀ bó ṣe ń ṣe gbogbo ìyẹn. Torí náà ẹ̀yin kọ́ ni tó bá nílò ìrànlọ́wọ́ láti kọ́, mo máa bá wọn kọ́ àbí Kẹ́mi náà dẹ́ kọ́, ìgbà tí ìgbà tí ṣẹ́ lẹ̀, kọ sá àwọn ọ̀rẹ́ mi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù, àgbà tí a máa ń fi ẹsẹ̀ gbà. Football ni eré ìdárayá tí mo fẹ́ràn jù torí pé mo ní club tí mo fẹ́ràn jù. Ìgbogbo ìgbà tó bá dé ń tí ń ṣeré, tó bá dé tí ń ṣeré ń imi máa ń dùn ni, imi máa ń dùn.

Ẹgbẹ́ eré dáréjà tí mo fẹ́ràn jù oun ni Arsenal àti Barcelona. Arsenal torí pé wọ́n ti ń gbayi lénu ijọ mẹ́ta, awọn náà fẹ́, wọ́n fẹ́ gba ǹkan kan. Barcelona dẹ̀kẹ̀ re, áti ìgbà tí Messi ti wà ń bẹ. Ati ijọjọ yìí ni mo ti ń bẹ̀rẹ̀ sí nífẹ́ wọn tí mo ń wo gbogbo match to ba n play.

O ní ìkankan tí màá sọ pé iṣẹ́ tí èèyàn bá ti kúrò lé pé èyàn lọ sí ibi iṣẹ́, gbogbo wàhálà, gbogbo káràkátà, gbogbo nǹkan tó bá wà, ìṣòro tó bá wà láti ilé, to bá ti dẹ́nu ọ̀nà ibi iṣẹ́, ní kó máa bọ gbọ̀gbọ̀ ẹ sílẹ̀, kò máa wó áṣọ iṣẹ́. Bẹ́ẹ̀ kánná ni tí èyàn bá dẹ́ tí kúrò ní iṣẹ́, bá ti síwọ́ bi iṣẹ́ náà, gbogbo wàhálà ibi iṣẹ́, ko gbe pamọ́, kó gbé lè ní ẹnu ọ̀nà ilé kó tó wọlé. Tí èyàn bá ń ṣe bẹ́ẹ̀, ibi iṣẹ́ àti ilé wọn ni máa takura wọn.

Ó, ó nílò ṣe pẹ̀lú ọ̀rẹ́ tó jẹ́. Àwọn kan wáa to jẹ́ pé tí ẹ bá jo jáde, àwọn ló máa fẹ́ sanwó gbogbo nǹkan tí ẹ bá lò. Àwọn kan dẹ́wàá to yẹ te bá jọ jáde, wọ́n ò fẹ́ sanwó nǹkan kan. Ti o wá ní ṣe pẹ̀lú irú ọ̀rẹ́ tó jẹ́. To bá yẹ pé èyí tí ó fẹ́ran láti máa sanwó ni, a máa fi lẹ, o máa san. To ba yẹ jẹ́ èyí to ye pe kò fẹ́ máa mú owó lẹ̀ ni, a máa pín gbogbo náà, a dè máa san náà ni.

Tí bá ti dé láti bíṣẹ́ ni kọ́ bí aago mẹ́wàá, màá wẹ̀, màá ṣàdúrà, màá jẹun, màá fọ ẹnu mi, màá wá jókòó, màá wá ro gbogbo nkán tí mo ṣe ní ọjọ́ yẹn, màá wo ohùn tó yẹ kí n ṣe àti èyí ti o yẹ kí n ṣe, màá tún wá ro ọjọ́ tó ń bọ̀ pé kí ni àti kí ni mo fẹ́ ṣe ní ọdún tuntun tó ń bọ̀ yí, kí ni àwọn kí ni mo fẹ́ gbé ṣe, màá sì máa ṣe.

Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni máa ń fọ ọkọ̀. Nítorí pé kò ṣe gbògbo igbà ní ọmọ láti máa fọ. Nítorí gbògbo igbà kọ́ ni ó máa ń gbé jáde. Tí eeyan bá fẹ́ gbé jáde, eeyán maá fọ. Amọ tí eeyan báa gbé jáde tó bá wà nínú ilé, kò nílò fífọ̀. Àìje bẹ́ẹ̀, eeyán kan ń padà ní ọ̀sẹ̀ ni.

Ẹ̀ẹ̀kọ̀kan ni máa ń lo èrọ ìgbésókè kọ́n se gbogbo gbà. Tí nbá rí pé ó pon dáńdán fún mi láti lò, mo máa lò ọ́. Àmọ́ tí nbá rí pé kò pan dáńdán fún mi pé mo le ṣe nǹkan tí mo fẹ́ ṣe láì lò, mi ò ní lò ó. Torí kò ṣe nǹkan tí ó jẹ́pe dáńdán kí èèyàn lò ó, torí ẹ̀, mo se máa ń ṣe bẹ́ẹ̀. Àmọ́ léẹ̀kọ̀ọ̀kan mo máa bá awon eyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀, léẹ̀kọ̀ọ̀kan ni ó kò ṣe gbogbo gbà.

Tó bá jẹ́ pé ààlà tó bá jami láya ni mo máa rọ́tí. Àmọ́ tó bá jẹ́ pé ààlà to jẹ́ pé kò jami láya, mo le máa rọ́tí, gbogbo gba kọ ni máa rọ́tí, àlà mi. Àmọ́ àwọn ààlà tó bá mi láya, tó jami láya, tó, tó ṣe mí ní gìrì, wọ́n máa rọ́tí àwọn yẹn torí pé àwọn nnkan bẹ́ẹ̀, wọ́n máa ń le fẹ́ ọ láti gbàgbé. Àmọ́ tó bá jẹ́ pé àlà lásán tí kò jami láya, tí kò ṣe mí ní gìrì, mo lè máa rọ́tí bí ó ṣe rí gangan gẹ́lẹ́ gan ni yẹ́n.

Ago mẹ́fà ìrọ̀lẹ́ ni máa ń ṣí. Àmọ́ nígbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí sí, mo ti sún síwájú dí ẹ̀ torí pé ààwẹ̀ máa láti ṣúná kí n ṣàrà mí lórí kí n tó bọ́ síta. Nítorí náà, ìgbà mí ago méjì abọ ni máa tó ṣí, ṣí ilé iṣẹ́. Ago méjì abọ níní sii.

Nìkan lára àwọn ọgbọ́n tí màá n lo ni pé, màá n gbìyànjú láti mọ nǹkan tó fà ìdènà náà, ti bá tì le gbìyànjú láti mọ nǹkan tó fà ìdènà náà, ma wa fi ọgbọ́n yẹn, màá fi takò ẹ. Amọ tí ì bá mọ nǹkan tó fà ìdènà náà, o máa le díẹ̀ láti le takò ẹ. Nítorí rẹ̀ ni o ṣe dá kí a máa mọ nǹkan tó fà ìdènà kí eeyan tọ̀ le takò ẹ. Nǹkan ọlogbọ́n tí màá n lo ni yen ó de máa ṣise fún mi dáadáa ní gbogbo ìgbà.

Àti ìgbà èèyàn ṣe kókó, yẹn ni, àti ẹni tí ó bá fẹ́ fún mi níyìn, bó bá, gbogbo àti ó bá ṣe wà ni, tó bá wà ni ti, oní laud máa gbà á, tó bá jẹ́ ti ìrẹ̀lẹ̀ ni tí kò ní pariwo, gbogbo ẹni mo ń gbà. Mi ò kí ń yọbọ tó bá jẹ́ yẹ̀n, torí pé èmi kọ́ ni màá sọ fún wọn bó ṣe máa yin mi, bó ṣe bá hun wọn ní ṣe máa ṣé láti ọkàn wọn.

Màá mú, màá mú tí ó bá pa dandan nì o. Nítorí àwọn nǹkan báyìí tó bá ti pọ̀ jù kò kì í dáa lára. Nítorí náà tí ó bá ti pa dandan kí n mú, màá mú àbí tí dókítà àbí tí oníṣègùn bá ní pé kí n mu nǹkan báyìí àbí ṣe nǹkan báyìí, ẹ́hẹ́n ni màá ṣe. Àmọ emi funrami ní kí n gbé kí lọ máa mú, mi ò kì í ṣe bẹ́ẹ̀, mi ò kì í mú.

ẸMéjì lojúmọ́ ni máa ń sa yẹ̀wó ìméélì mi, máa yẹ wó ní àárọ̀, kí n tó jáde kúrò ń'lé, máa dẹ tún yẹ̀wó ní alẹ́ kí n tó sùn, kí n ba lè mọ ohun tó bá ṣe pàtàkì ń bẹ́ẹ̀ àti ti o ṣe pàtàkì, èyí tó yẹ̀ kin delete àti èyí tí ó yẹ̀ kin delete, èyí tí ó yẹ̀ kin ṣiṣẹ́ lórí àti èyí tí ó yẹ̀ kín ṣiṣẹ́ lórí, gbogbo ẹni máa wò. Ẹẹmeji ní ojúmọ́ ni máa ń wò, àárọ̀, àtàlẹ̀ ṣe máa ń sà ẹ̀wó ìméélì mi yẹn.

Mi ò tíì lò rí. Àmọ́ boya ti n bá ti ní, bá ti pa dandan fún mi láti lò, màá lò amọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi n lò rí torí mi ò, mi ò rí pé dandan ni kí n lò. Mi ò rí, mi ò rí pé dandan ni kí n lò. Mi ò dẹ sii rii nínìí nídi fún láti lo báyìí. Ǹkan tó fa gangan nìyẹn.

Ó máa ń fi tùràrí lẹ́ẹ̀kankan, gbogbo ìgbà ko ni mo n máa ń fi tùràrí, ẹ̀ẹ̀kan kan ni mo máa ń fi. Bí a ti bá fẹ́ ṣàdúrà àbí bá fẹ́ jáde, màá ń fi tùràrí. Tùràrí dà, torí pé òun rẹ̀, òun ni, òun ni bó ṣe máa ń jẹ́ kí lé rí. Àwọn kan dé gbàgbọ́ pé ó máa ń lé ẹ̀mí burúkú jìnà sí wọn. Torí ìdí méjejì yi, ó jẹ ki máa ń fi tùràrí, máa ń fi dáadáa.

Mo ti kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. A ti pé bì ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn tóye ìgbà tí mo ṣé gbẹ́ ènìyàn, ìgbà tí mo kọ́ gba ènìyàn àti gbà náà mi ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ kankan. Torí mi ò ní ẹ́rí ìwúlò fún láti kọ́ nǹkan tó fa niyen.

Rárá mi kì í ṣe ìgbéjáde níbi iṣẹ́ o, tórí iṣẹ́yì ná ṣẹ́ bẹ̀rẹ̀ ni, mo ṣẹ̀ bẹ̀ẹre ṣí ń ṣe ni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ ó máa tó iṣẹ́ tó ń ṣe ìgbéjáde. Àmọ́ lọ́wọ́ báyì kò tí dé, kò tí dé level tó fi máa ṣe ìgbéjáde. Àmọ́ díẹ̀ díẹ̀ ni, kàtọ́ wí kátó fọ̀ máa dé gbẹ láìpẹ́ lái jìnnà.

Ọwọ́ ọ̀tún ni màá ń lò. Mi ò lọ́wọ́ òsì ṣe nǹkan kan rí. Ọwọ́ ọ̀tún ni màá ń lò fún gbogbo nkàn tí n bá fẹ ṣe. Ọwọ́ òsì àti kékeré ni mo tí máa ń lò ọwọ́ ọ̀tún. Ìgbà míì maa gbinyaju láti fi ọwọ́ òsì ṣe nǹkan kan àbí méjì. Àmọ́ kò kínn, kò kínn jẹ́ bi mo sẹ fẹ́ kó se jẹ́. Ìgbà naá mo ti bẹ̀rẹ̀ sí ń lo ọwọ́ ọ̀tún mi padà fi ṣe gbogbo nkàn ti n bá fẹ ṣe.

Maa n kowe pélu ọ́wọ́, àbí kí ni ǹkan mìíràn tó tíì ń fí ń kọ̀wé láì tíì bá kí ń ṣẹ́ ọwọ́. Maa n kọ̀wé pọ̀ lọ́wọ́, maa n kọ̀wé dáadáa pe lọ́wọ́, pe lọ́wọ́ mi. Ọwọ́ ọ̀tún mi dẹ sí ni, mi ò kí ń fi ọwọ́ ọ̀sí mi ṣe nǹkan kan. Èmi máa n kọ̀wé dáadáa pọ̀ lọ rí, pọ̀ lọ́wọ́.

Ẹni tí ó bá ṣìnà rí, à jé pé kò ń ṣe ẹni tí ó máa ń jáde nìyẹn. Mo ti ṣìnà rí dáadáa, dáadáa léraléra. Àmọ́ tí èyàn bá ṣìnà, ǹkan tó máa kù ni kí èyàn béèrè ọ̀nà, pé ókè mo ti ṣìnà ọ́, bá wò mo ṣe máa dé ibi tí mò ń lọ. A dé ni ènì tó máa júwe fún ọ. Àmọ́ pé kí èyàn máa ṣìnà orí yẹ̀n, irọ́ ni. Ẹni tó bá lo Google Map kan, ó máa ń ṣìnà. A máa sọ pé ẹni tí ó bá lo Google Map tóri ẹ̀ ni mo ṣe jẹ́ ran gẹ́lẹ́ nìyẹn.

Àwọn tí máa ń mu lojoojumo, ó máa pọ̀ tó lítà bí lítà márùn-ún sí mẹ́fà máa ń mu lojoojumo. Torí mo jẹ́ ẹni tó máa ń la ògùn gan, mode je ẹni tó máa ń mu omi gan, torí máa ń mu omi gidi gan, máa ń mu omi dáadáa torí pé mo mọ̀ pé omi dáa lára. Òrogbé de máa te tẹ̀ gbẹmí gbogbo gba, torí náà máa ń mu omi léra, léra, léra, léra. Pẹ̀lú mo tó lítà mẹ́ta gan láàárọ̀ nìkan, kin jáde kuro nile. Tí bá bọ́ ìta náà, màá ti mu omi lọ́nà náà. Tí n bá délé, ìgbà yẹn ni màá tún mu omi náà.

Kò sí ǹkan tó rọrùn ní ilé ayé láti ṣe àmọ́ tí wọ́n bá ti pinnu pé nǹkan báyìí ni máa ṣe, wọ́n máa ń jẹ́ kó rọrùn fún ẹ́ láti ṣe. But láì pinú pé ǹkan bái ni ènìyàn fẹ́ ṣe ló máa ń jẹ́ kó le. Tí eeyan bá ti pinnu pé óké o, mo fẹ́ dà orin yen duro, ó máa rọrùn fún un. Tí wọ́n bá ti pinnu lọ́kàn ẹ́ pé ǹkan báyìí báyìí ni màá ṣe nígbà tí màá ṣe dé ni eléyi, ó máa rọrùn fún ẹ láti ṣe.

Mo sìṣe ọ̀fẹ́ rìí dáadáa, àmọ́ mi ò lè ṣe irú ẹ̀ mọ́ báyìí. Nígbà tí mo ń ṣiṣẹ́ ọ̀fẹ́ yẹn, mò ń wá publicity, mo ń wá ká àwọn èèyàn mo mi. Mo ṣe wá ká àwọn èèyàn mo mi nísìnsìnyí náà, àmọ́ bùkátà tó máa ń lọ lè gba èèyàn ṣíṣe ọ̀fẹ́. Nígbà yẹn, ata tó máa ń le ò ṣì lè gba pé ké èèyàn ṣíṣe ọ̀fẹ́. Àmọ́ nísìnyí, iṣẹ́ ọ̀fẹ́ mi ò lè ṣe mọ́ láyé láéláé. Àfi tí ó bá jẹ́ bí ya fún ẹbí, àti tó bá dẹ̀ pé ẹni tí mo mọ̀ pé ok ẹni yìí máa n wá fún mi. Ẹni náà máa ti láti wá fún mo le ṣọ̀fẹ́ fẹni náà. Àmọ́ ẹni tí mi ò mọ̀ rí, kò possible, kò ṣeéṣe.

Kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ o. Mi ò ní àìsàn ikóra kankan, ṣóńjẹ kankan. Gbogbo ẹ̀ ń lọ, jíjẹ ni gbogbo ẹ̀. Àti ẹran ẹdíyẹ, àti ẹran tọkí, àti ẹran ṣíkìn, àti ìrẹsì, àti ẹwà àti dòdò àti iṣu àti iyán, àta àmàlà semo gbogbo ẹ ni móúnjẹ. Kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ. Ẹya fi, ẹran, ẹran ẹlẹ́dẹ̀ kò dọ̀ọ̀ pé mo ní àìsàn ikóra sí, mi ò kọ́, mi ò kọ́ fẹ́ràn láti máa jẹ ni.

Mi kì í ṣe irun mi, mo máa ń kẹ irun mi ni. Tó rí pe ọkùnrin ni mí, àṣà, àṣà wa dẹ̀kẹ rẹ kò gba kí àwọn ọkùnrin máa di irun. Àfi àwọn oníṣàngó nìkan ló ń di irun. Gbogbo ọkùnrin tó n bá rí tó di irun ní àṣà mi láyé, láyé ijọ́un, wọ́n máa ní Ṣàngó ni. Àga ki eni na wa lọ́wọ́ aṣo pupa. O ti di oníṣàngó ni yẹn.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn abaṣiṣẹ́pọ̀ ó jẹ́ ǹkan kan tí ó jẹ́ pé ó ní, ó ní, ẹ́, ẹsẹ̀ púpọ̀. Tí èyàn bá ń bá àwọn ṣe jù, wọn máa dàbí bápolúwẹ̀ẹ́, eré ló máa ṣe ń bísẹ́. Tí èyàn bá dẹ̀ bá wọn ṣe, ó máa dàbí bápolúwẹ̀ẹ́ jẹ oníìgbéraga. Torí náà èyàn máa láti mọ bó ṣe ma fàlà sí àrín yẹn tí ó ni jẹ́ kó pọ̀jù tí ó ni jẹ́ kó kéré kí gbogbo ẹ bá lè dọ́gba.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, ó ní láti ṣe pẹ̀lú àwọn ènìyàn yen gangan fúnra àwọn. Toba jepẹ́ ẹni tí a jọ́ súnmọ́ ara wa ni, bí mo ṣe máa kí yatọ́ sí ẹni jẹ́ pé mo mọ̀ ọ́n rí ní tàṣe pàdé nígbà àkọ́kọ́ àbí ẹni jẹ́ pé ó jù mí lọ àbí ẹni tó kéré sí mi. So irú àwọn, irú àwọn nǹkan báyìí ló máa, ló máa fà, ló máa fọkùn fà bọ̀ ṣe máa kí ẹni náà?

Aà kò s'ẹ́ni tí ò ń kanjú ní àsìkò ìparí iṣẹ́ torí pé gbogbo èèyàn ló ní nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe nílé àbí ibòmíràn tí ó kìí ṣe ilé. Awon elo mìí wọn lọlé sí ọ̀dọ̀ ìyàwó àbí ọkọ, à mí lọ pàdé ọ̀rẹ́ nìbí kan tí wọ́n fẹ́ ṣe wọn nǹkan kan àbí nǹkan méjì, èrò mìíràn lọ fún interview iṣẹ́ mi. Oríṣìíríṣìí ló máa ń jẹ́ kí àwọn èèyàn kanjú tí ọjọ́ ìṣe báa ti tán.

Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Orúkọ mi jẹ́ Adémọ́lá. Ẹni tí wọ́n dé mọ́ ọlá lórúkọ mi torípé ìdílé lọ́balọ́ba moti wá Ademola, kan mú ọlá kan fi wá dèèyàn ládé. Ní èdè Gẹ̀ẹ́sì, ẹ máa ní crowned with wealth. Ọ̀rúkọ ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa torí pé tí ń bá pa fáìlì mi pamọ́, fáìlì máa sọnù. Kí fáìlì dẹ má bà lè sọnù, oun là sì fi ń fà pa pamọ́, torí ó máa ṣí wu ló lọ́jọ́ iwájú. Lọ́jọ́ iwájú yeń gan gan dẹ ló máa wu lójú. Torí ẹni, mo ní ibi tí máa ń tọ́jú gbógbo fáìlì tó ṣe pàtàkì si.

Bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ ṣàdúrà, ti bá ṣàdúrà tán, màá fọ́ enú mi dáadáa, màá wẹ̀, mo máa mú tíì, bá ti mú tíì tán, màá ṣẹ̀ wá ronú ǹkan tí màá fẹ́ jẹ, bá ti jẹun tán, ẹhn, mo á máa ronú ǹkan tí mo fẹ́ ṣe fọ́jú yẹn, mo sì máa ṣe é, àtẹ náà tí màá gba ṣé, wẹ́ẹ́ ni màá ronú.

Èmi ni olórí iṣẹ́ tí mò ń ṣe. Íbaṣepọ̀ pẹ̀lú ara mi, òru dẹ̀, ta ṣákíá, àmọ́ ọgbà mi máa ń bára mi jà o. Jẹ́ pé tí bá fẹ́ ṣe àwọn decision kan, máa wò pé "áà, ṣe kí n ṣe áà, kí má ṣe?" Máa bára mi jà, máa bára mi sọ̀rọ̀, máa bára mi sọ̀tọ̀ ọ̀rọ̀. So tí bá ti fi wọ̀n mi jù níbẹ̀, èmi máa ṣe é.

Mi ò ri nkàn tó burú bẹ́ẹ̀ kí èyàn je oúnjẹ ọ̀sán pẹlú áwọn oníbàárà. Tí ọ̀rọ̀ wa bá ti wọ dáadáa, tí a jẹ tí bá ra wá ṣe kára kata dé ojú kan to je pé ìbàṣẹpó wa ti dán mọ́ran dáadáa, a lè jẹ oúnjẹ ọ̀sán papọ̀. Ko ṣí nkankan tó burú bẹ́ẹ̀, kàn lọ́ far ràrá ájè.

Kò sí oúnjẹ tí mo bá ti ń ṣe dáadáa o. Ti atí kékeré mi ni mo ti máa ń dáná. Àwọn bàbá bàbá mi, baba mama mi àti màmá màmá mi ni mo bá gbé dàgbà. Nitọ́ri náà mọ̀ mo bí won se n dáná dáadáa. Mii ri oúnjẹ náà tí n mo bọ́ se n ṣe, afi oúnjẹ tí ń bà jẹ́ rí àbí tí n bá rí ibi ti won see rí. Ti n bá rí tan ti ṣee lẹ́ẹ̀kan bayii it's gone.

Mo máa ń lọ sí ilé ìjọsìn, àmọ́ gbogbo ìgbà ọ́ ni máa ń lọ. Ìgbà tí ayé bá gbá mi, ni màá lọ. Ọjọ́ tí ayé bá dẹ̀ tí gba mí, màá ṣe ìjọsìn mi ní ilé. Àmọ́ tí ó bá jẹ́ ti Jímọ̀átì ni, mó máa lọ sí Jímọ̀átì. O gbogbo gbà máa lọ sí Jímọ̀átì. Kí pa Jímọ̀átì jẹ, mó máa lọ sí Jímọ̀átì. Àmọ́ àsálátú àtàwọn ǹkan tó kù, ẹhn! Mo máa lọ. Ẹlẹ́kọ̀ọ̀kan tí ayé bá fà mí, tí ayé bá gbá mi láti lọ, ni màá lọ.

Ọ̀gbọn tí máa lò lọ ni màá máa lò lọ. Torí pé mo ní nǹkan kan pé tí ẹ bá fẹ́ kojú ìṣòro, ẹ mọ láti mọ ǹkan tó fa ìṣòro yẹn bí ata àti tẹ́lẹ̀ ẹgbẹ́ o àti ti ibi iṣẹ́ o àti ti ọjà o, gbogbo ẹ̀. Tí eeyan bá ti mọ ǹkan tó fa ìṣòro yẹn, o máa ṣe, o máa, o máa, o máa kò ní ní eeyan ni ara latí mo bo ṣe máa kojú ẹ.

Àwọ̀n ọ̀un tí mo fẹ́ kọ́ pọ̀, pàapa julọ nípa packaging, to máa ma ṣe packaging kan fún àwọn oníbàárà. Èyí wà lára nǹkan tí mo fẹ́ kọ́ tóró ṣe pàtàkì. Mo fe le sọpé oun kan ló ṣe pàtàkì jù nínú gbogbo nǹkan tí ó ń kọ́. Packaging yẹn gan gan gan gan gan gan gan gan gan ni. Torí ìgbà mí gan ọ̀'yàn le máa, nǹkan tí ọ̀un ṣe ó lè máa dùn, àmọ́ tí èèyàn bá package dáadáa, tí èèyàn bá pọ́n lé, wọn wípé, "à kíni o fọ́n e wa jági lágbẹ́ lárugẹ." Kò dẹ́ dùn tó ẹni tí kò package tiẹ̀ dáadáa.

Ah, mo ti ṣe díẹ̀ otó to ọjọ́ mélò kan tí mo ti rí la alàburuku gbẹ̀yìn. Mi ò rọ́tí ààlà náà àmọ́ mo mọ̀ pé alàburuku ni. Nipà tí mo jí mo rọ́tí ẹ díẹ̀ àmọ́ nígbà tó wá ṣe díẹ̀ mi ò wa rọ́tí mọ́. Mo ti gba gbẹ́ ààlà yen ní yẹ̀ niyen. Kọ̀tànkọ̀tàn nípa ààlà yín tí ẹ̀ ò wà tí rọ lásẹ́kẹ́sẹ̀ èyàn máa gbàgbé ní.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ úgú. Mo fẹ́ràn ẹ̀fọ́ úgú nítorí pé ó dáa lára, ó máa ń fara lé jẹ, ó dẹ̀ ní antioxidant, ẹ pé ó máa ń jẹ́ kí nnkan tí lé digest lára ènìyàn. Torí náà ni ojúúfọ́ ló fi dáru bẹ́ẹ̀ pé tí ènìyàn bá jẹ úgú púpọ̀ ó máa ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀, tó máa lọ gbọ̀nṣẹ̀ púpọ̀

À máa ń horun nígbàmi tí ó bá rè mí dáadáa, tó bá rè mí gan-an, mo máa ń horun, àmọ́ tí kò bá rè mí, tó jẹ́ pé mo ti sun tẹ́lẹ̀, ǹkó ni kò á fẹ́ sùn again ní, kò ní mi kí han ọ̀run, torí pé mo ti sun tẹ́lẹ̀, bí ó ṣe rí gangan gẹ́lẹ́ ni.

Àṣà kan obìnrin máa ń ṣe àmọ èyí tó, èyí tó, tó ṣe jù ni ojúde ọba. Ojúde ọba jẹ́ àṣà kan tí yẹ pé àti ìran dé ìran lo ti ń ṣe. Tí ẹ pé ọba ó máa wá síta lọ́jọ́ ojúde ọba, gbogbo ẹbí ní ìlú wọn máa lọ máa kí ọba lẹ́ẹ̀kọ̀ọ̀kan àtàwọn ẹgbẹ́ tó máa ń nílùú sì máa wá pẹ̀lú oúnjẹ tó máa ń pọ̀, eré tó máa ń pọ̀, adìẹ abúlé máa wà níbẹ̀. Ojoojú ọjọ́ kan tí ẹ pé ó dá.

Èmi máa ń wo ètò tẹlifíṣàn dáadáa, dáadáa èmi máa ń wò. Èyí tí mo fẹ́ràn jù ni ètò kan tí wọ́n ń pè ní inferno, nípa àwọn firefighter, àwọn panápaná. Ètò ń pa àwọn panápaná ni. O fi ń hàn bí àwọn panápaná ṣe máa ń, ṣe máa ń pánajá, táa máa pa, bí iṣẹ́ yẹn dẹ́ ṣe léwu tó, gbogbo ẹ ni ló fi máa ń hàn nínú eré tẹlifíṣàn yẹn.

Bá lọ sùn, mi ò kí n wọ ǹkankan ò. Mi ò n wọ ǹkankan tí mo bá fẹ́ lọ sùn. Mi ò kí n wọ aṣọ rárá rárá nítorí pé ìhoru, ooru máa ń pọ̀. A mọ́ tó bá jẹ́ pé ìgbà tí kò sí ooru ni. Mo ní jàlábía kan tí máa ń wọ, màá ti wọ̀, mi ò kí wọ ǹkan sábẹ́ rẹ, ài kí n wo ǹkan sábẹ́ rẹ, o máa jẹ́ kí oorun rọrùn fún mi láti sùn dáadáa.

Ní ìgbà kan tí mo wá kékeré, tí gbogbo wa lọ sí etí omi táa lọ ṣeré. Ìgbà àkọ́kọ́ tí mo máa ń kọ kọ gun ẹṣin ni ẹ. Tòjú ọ̀nà mo máa gun ẹṣin, ẹṣin ẹ wá gbé mi ṣubú. Àwọn èèyàn wá ń rẹ́rìn-ín, gbogbo awon tọ wà n bẹ rẹ́rìn-ín, emi náà fún ra mi gan tọ̀ gbé ṣubú gan emi na rẹ́rìn-ín. Ìyẹn jẹ́ nnkan lára àwọn nǹkan tí mo rántí gẹ́gẹ́ bí Ọmọdé.

Kan ṣe ǹnkan tí màá ṣe, màá jókòó, màá wò ó náà ni. Wọ́n dẹ̀ ti máa ronú, ìgbésẹ̀ tó kan tí mo fẹ́ gbé, gbogbo ẹni ó máa ronú ọkọ̀ mi. Bó ṣe máa ṣe, nǹkan tí ẹ fìí ṣe, bó ṣe máa jẹ́, mo sì máa rò gbogbo ẹ papọ̀ nínú ọkàn mi. Nǹkan tí màá ṣe ni yẹ́n tí ọjọ bá rí bẹ́ẹ̀, màá jókòó, màámaa ròpé okay o, kíni nǹkan tó tù kan tí mo fẹ́ ṣe báyìí.

A máa ń ṣèpè fídíò dáadáa. Àmọ́ gbogbo eyaǹ kó ni máa ń pè ní ìpè fídíò. Àwọn tó bá sínmọ̀ mi, àwọn tó jẹ́ kí a mọra wa tipẹ́tipẹ́, awọn ni mó máa ń pè ní ìpè fídíò. Bí i àwọn ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́, olólùfẹ́ mi, ẹbí mi, àwọn yen ni mo máa ń pè ní ìpè fídíò. Mi ò kò lè pè ẹni tí mi ò mọ̀ ní ìpè fídíò torí mi ò mọ̀ ǹkan tó ń ṣe lọ́wọ́, lọ́wọ́, lọ́wọ́ béyẹn.

Ah mi o lọ, mi, ní ọjọ́ tí n máa fi sími lọ́dọọdún, àmọ́ lẹ́kọnkan ti máa fura mí n sími tí mbáa máa kà, boyá, boyá bí oṣù kan ṣá, kó lọ́dọ̀ ti máa fi sí mi lọ́dọọdún kan, bí i oṣù kan. Ikú iṣẹ́ ni ó, tọ́ri iṣẹ́ lógùn iṣẹ́ o. Ah mi, iṣẹ́ mi dẹ́tí dé ibi tí ó jẹ́ kí mo lé kó fun fẹ́ fura mí sími fọ̀jọ̀ báyi mi o niwa, ibí iṣẹ́, iṣẹ́ adẹ máa lọ. Tí mbáa ṣi ń ṣẹ́ ni bí iṣẹ́, iṣẹ́ ò lè lọ, nkó tọ́ fàá gangan niyẹ̀.

Ẹ̀ẹ̀kọ̀kan ni máa ń fún wọn. Ni ọjọ́ tí ọjà bá dùn dáadáa, tí a bá ta dáadáa, tí inú everybody dùn, ẹ́, mo lè fún wọn ní owó àfikún díẹ̀, pé kí ẹ gba owó àfikún yìí o, ẹ ṣe dáadáa lẹ́ẹ̀ni o. Ọjà wa ọ̀dà ṣe, ìjọ̀tí máa dẹ̀ ti fún wọn tí ọjà ò bá yọ, àwọn náà máa ti mọ̀ pé óké òun torí pé ọjà ò yá ni, bí wọn ṣe gba owó àfikún.

Mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ dáadáa, dáadáa nítorí ó ní bí ó ṣe máa ń jẹ́ kí ọkàn èèyàn ó balẹ̀ tí ẹyan bá ń wo àwọn ìràwọ̀, kí èyàn kó dùbúlẹ̀ kí èyàn máa wo ìràwọ̀ lókè báyìí. Èèyàn máa rí pé tórí áyé yì, ilé asán ni kó sí nkankan ń bẹ́ẹ̀ Tó rí pé ìràwọ̀ kan lásán, ó pay jù gbogbo àgbáláyé ta mọ yìí lọ. Ìràwọ̀ dẹ́ pó un nìtan bẹ́ẹ̀. Ìyẹn fi jẹ́ kí a mọ̀ pé Ìyàn bín tí báyìí lè yàn ni gbogbo ǹkan tó wà.

Àmì ìràwọ̀ mi, mo mọ̀ dáadáa. Àmì ìràwọ̀ mi Libra ni. From September titi de October ni ó máa ń lo àmì ìràwọ̀ yẹn. Àmì ìràwọ̀ Libra ni. Ó dà níí ṣe pẹ̀lú àwọn tó bá gentle. Àwọn tó bá gentle ló máa ń ní àmì ìràwọ̀ yẹn. Àwọn oní gírágirá, wọn kì í ní àmì ìràwọ̀ yẹn.

Yàrá tí mo fẹ́ràn jù ní ilé mi ni yàrá, yàrá sitting room. Nítorí pé ibẹ̀ ni gbogbo nǹkan tí mo máa ń lò jù wà. Television o, game tí mo máa ń play o, ohun kan tí màá ń lo ibẹ̀ lọ wà. Ti alejo bá wà mí wa gan, táwọn ọ̀rẹ́ mi bá wà, ibẹ̀ na la máa wà. So ó jẹ́ iyàrá tí mo fẹ́ràn jù nínú gbogbo ilé.